Bẹ́ẹ̀ni ojú mi dára dáradára nítorí mi ò kí ń máa ń lo ìgò ojú. Ìgò ojú jẹ́ nnkan tí ó máa ń ran àwọn ènìyàn tí wọ́n bá ní ojú dídùn, ìgò lọ́ máa ń lò sójú wọn tó máa ń jẹ́ kí wọ́n ríran dáadáa. Ṣùgbọ́n èmi mo kí ń lo ìgò rara nítorí pé kí ni, ojú mi dára.

Bí ẹmẹwàá lójúmọ́ ni mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi, ní ọ̀sẹ̀ mo lè wo ímélì mi tó ọgọ́, ẹ, igba ogún, igba ogún ní ọ̀sẹ̀ kí ọ̀sẹ̀ kan tó kọjá.

Bẹ́ẹ̀ni mo ní ọgbà. Ọgbà wa jẹ́ ọgbà tó tóbi gan ní ilé wa. Ọgbà wa le gba, ọgbà wa gba àwọn èèyàn púpọ̀. Ọgbà wa náà a lè fi ṣe patí torí pé ó fẹ̀ gan.